Tí mo bá jí ní òwúrọ̀, hmm, ǹkan tí wọ́n máa ń kọ́ máa ń ṣe ni wípé ìgbà mí wà tó jẹ́ pé aago bí i bóyá bí òru mo lè jí lóru. So ìgbà mí wà tó jẹ́ pé mo lè fi ṣe emí gẹ́gẹ́ bí Mùsùlùmí, mo máa ń jí lóru láti ṣe àdúrà. So tí mo bá jí lóru láti ṣe àdúrà tí mo ṣe àdúrà tán. So màá ṣe kí ni? Umm màá tìrẹ̀ láti láti wo ojú fóònù mi wò láti mọ̀ nǹkan tí ń lọ lágbàyé. So lẹ́yìn ìgbà tí n bá ti ṣe íyen tán, mo lè sùn díẹ̀ tó bá ti wá di boyá bí i ọwọ́ àárọ̀ tí n bá ti jí. So màá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tó pamí lálẹ́ ána tó jí sí mi láyé láti sọ pé "Alhamdulillahil'alizee ayaana baada àwọn ta nawa layi nashuru". Lẹ́yìn ìgbà tí n bá sọ yẹ̀n tán, màá dìde ku'onlẹ̀, mo gba mọ́sálásí lọ. Umm tí n bàá ti wá dé mọ́sálásí báyẹn, so tí n bàá kírun, màá ka Quran. So màá dẹ̀ ṣe kí ni? Tí màá ti ka Quran tán, màá ṣe àdúrà. Ma dẹ̀ padà wá sílé. So tí n bàá ti wá padà wá sílé báyẹn, màá ṣe kí ni? Màá tìrẹ̀ láti-- èmi gẹ́gẹ́ bí animator torí 3D animator ni mí. So tí n bàá ti wá ṣe, tí ṣe àdúrà tí mo ti dé léé bá yẹn, so màá tìrẹ̀ láti wo ǹkan tó ń ṣẹlẹ̀ káàkiri àgbáyé lẹ́ẹ̀kan sí. So kó tó di pé màá seesé wá padà sí ẹnu iṣẹ́ mi. Bí mo ṣe máa ń jí láro nìyen tí, tí, tí tó jọ o filo mọmọ mi lọ́wọ́.

Ah! Ka má pa'rọ. Èmi é sáàbà máa ka ìwé o, but mo máa ka lẹ́ẹ̀kọ̀kan ṣá. Hmm. Ẹ pé ayé ti di ayé, ẹ, ayé alẹ́, ayélujára abí bo le ṣe máa ń pè kí ọlọ́run maa je a ṣepè. Ayé ti di ayé alélujára now. Ẹ̀hẹ́. Ah! Awo ìwé yẹn kò lọ fámọ̀. Ǹkan tí à ń ṣe nísìnyí ni pé fóònù wa la fi ń ṣe kíni, la fi ń gba ǹkan tó ń ṣẹlẹ̀ lágbàyé káàkà kiri. So ǹkan ta fi ń gba, ta fi ń ka ìwé, tafi ń kàwé nìyẹn. So fóònù wa ni báyì o. Ẹ̀, ní ìgbà mí nàá mo máa ń ka ìwé náà o, mo máa ń kàwé o. So speciality ó bá jẹ mọ́ ìwé ìtàn àti ìwé tó bá jẹ mọ́ ìwé ǹkan tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú, ẹ́hẹ́, mo máa ka ògbó yẹn dádá dáadáa. Aah, mo jẹ máa ń ka àwọn-- ìgbà mí nàá dúnlẹ́ pé mo dẹ máa ń ka àwọn ìwé ìròyìn náà. Ẹ̀hẹ́. Mo máa ṣe ògbó yẹn náà dádá. Ooh, màá, mo máa ń ka, mo máa ń kàwé díẹ̀ díẹ̀ ná. Kérìkẹ́ ò ṣe ògbó ìgbà náà ni nítorí orí fóònù la máa ń wà gbogbo ìgbà lórí ọjọ́ gbogbo. A gbọdọ̀ mọ mo ǹkan tí ó ń ṣẹlẹ̀ lágbàyé gẹ́gẹ́ bí àwọn tá ń ṣiṣẹ́ ló online. So ìkan ikan to tó ṣẹlẹ̀ nìyẹn.

Ọ gẹ́gẹ́ bí ẹni tí ń dá, tí ń dá ṣe iṣẹ́ tìẹ ní ọ̀tọ̀, a, mo lè tì sọ pé mi ò tí gba ọmọṣẹ́ rẹ̀ kan rí. Ṣùgbọ́n o tí mo bá fi lè gba ọmọṣẹ́, ọmọṣẹ́ tí mo bá gba, ó gbọ́dọ̀ jẹ ẹ́ ẹni tí ó mọ̀ nǹkan tó ń ṣe. Tí ó gbé kí ni, o ò lè wà lọ́dọ̀ ẹ̀mí tí ó sọ pé ó mọ̀ ọ́n ṣe kò mọ̀ nǹkan tó ń ṣe. Ó gbọ́dọ̀ mọ̀ nǹkan tó ń ṣe, o ti gbọ́dọ̀ mọ̀ ojútòó iṣẹ́ rẹ̀ ní gbogbo níko gbogbo ìgbà. So o lè gbọ́dọ̀ mọ̀ ojútòó iṣẹ́ tó bá ń ṣe láti fi jẹ́ kó má tẹ̀síwájú. Torí èèyàn ò lè máa ṣiṣẹ́ kí iṣẹ́ máa kí iṣẹ́ dùn orí kodò àbí kí iṣẹ́ má lọ dédé. Torí yóò pa èèyàn náà. Yóò sì jẹ́ kí èèyàn jẹ́ gbèsè. Oh, ọmọdé tí mo bá gba gbọ́dọ̀ mọ̀ nǹkan tó ń ṣe láti jẹ́ pé tí kò bá jẹ́ bẹ́ẹ̀, màá le kúrò níbí iṣẹ́ o. Màá le kúrò níbí iṣẹ́. Ọmọ tí ò bá ti mọ̀ nǹkan tó ń ṣe. So yóò lọ mọ̀ nǹkan tó ń ṣe lọ́dọ̀ ara rẹ̀ ni. Mhm. Màá le kúrò níbí iṣẹ́ ọmọ tí ò bá ti mọ̀ nǹkan tó ń ṣe. So, ṣùgbọ́n ẹ ò pé mo sọ pé mò ń dá iṣẹ́ ni, èmi ò tí ì ní ẹni kankan. Bí a bí i pé ẹ̀mú lẹ́ẹ̀ni kẹrẹrẹ o. Ṣe mi ni mò ń dá iṣẹ́ lọ́wọ́ ara tèmi báyìí. So àwa lè sọ lọ́jọ́ iwájú o. Tára táa ni bá padà gba awon eyan o Gẹ́gẹ́ bí ǹkan tí mo sọ síwájú. Ẹ̀hẹn. So, a, ẹni tí ò bá ti mọ̀ nǹkan tó ń ṣe, a ṣe kí ni? A lọ fún un ìwé jóko jẹ ni. Kò ju bá yẹn lọ.

Ah, tẹ̀lẹ̀ tẹ̀lẹ̀ nígbà tí mo kàn ń lo fóònù, mo bẹ̀rẹ̀ sí ní lo, ah, fóònù tí mo kọ́kọ́ ń lo nígbà yẹn Huawei àbí èwò náà pé, òní mo kọ́kọ́ ń lo nígbà yẹn. Fóònù yẹn ó kéré nígbà yẹn, ìgbà yẹn Android ò tì ṣe dáadáa. Nígbà t'áwọn Tecno tó wá yẹn pé Android náà ti wà ń lọjú. So a wá rí Tecno, àwọn Infinix àti bẹ̀ bẹ̀. Bí mo ṣe á ṣe, bí mo ṣe ń lo Tecno náà níyẹn. So látòrí Tecno ò fò gírẹ́gírẹ́, a fẹ́, mo sì fẹ́ lo Infinix gẹ́ náà nígbà yẹn gan-an, ṣùgbọ́n Ọlọ́run kà dára pé a padà lọ. Ṣùgbọ́n àlànídìrí láti bí mo ṣe ń lo Tecno yẹn, ṣèmi jẹ̀rí mo máa ń fẹ́ àwọn títún feature tó bá jẹ́ pé, tó bá jẹ́ mọ́ pé ó máa ń jẹ́ kí fóònù ṣe dáadáa. So bí mo ṣe a, mo kàn ń ṣe kíni, mo kàn ń gba research nígbà yẹn ni. So bí mo sá ṣe rí fóònù kan nìyẹn tí wọ́n ń pè ní Redmi. Má wá wò pé fóònù wo tó ni Redmi o. Mo si nífẹ̀ẹ́, mo nífẹ̀ẹ́ sí Samsung náà ṣùgbọ́n ìgan tí òmi ò fi like Samsung òní pé nítorí ìṣòro tí Samsung máa ń ní tó bá jábọ́, fóònù tébi dìde, fóònù té gbogbo fóònù tí mòde máa ń lò kò sí ni kí fóònù má jàbọ́ lọ́wọ́ mi. Ẹ́ẹ́. So bí mo sá ṣe ra Samsung gbà yẹn níyẹn. Mo fún wa make research nígbà wọ́n pé fóònù wo ni mo tó lè lò. Mo fún wa ra, mo fún wa se research, mo fún wa rí Redmi nígbà yẹn ni tí Xiaomi, tí Xiaomi bẹ̀ company tán ni Redmi. So bí mo sá, mo sá padà rà Redmi kan nígbà yẹn, àti ìgbà yìí báyìí, máa rí ah wow, fóònù yìí dára gan o. Gbogbo feature tí mò de wá ó ní àtàwọn feature gẹ́gẹ́ tí mo ṣe, tí mo yóò tún expect kí ó tó ní. Bí mo sá ṣe ṣe kíni. Àti ìgbà bí mo sá ṣe ń lo Redmi nìyẹn. So títí di òní, gbogbo fóònù tí mo ti lò patà látìgbà yẹn Redmi ni. So bó ṣé jẹ́ nìyẹn.

Ah! Èmi ò fẹ́ràn láti máa jó jó púpọ̀ o, èmi fẹ́ràn láti máa jó. So ẹ pé Mùsùlùmí ni èmi, so à, ẹṣin wa dẹ̀dẹ̀ kò gba kí ẹ máa ṣe gbogbo nǹkan báyìí. Ṣùgbọ́n ẹ̀kọ́ kan tí ara bá yá, ẹ n há, èmi ni mo máa ṣe kí wọn máa fẹsẹ̀ ra jó dáadáa. So bẹ́ẹ̀ yóò jó mi kí lọ fá, èmi tí mo mọ́ ṣe ń jó. Ọ̀rẹ́ kan máa ń jó jó, àwọn jó school náà ni, kí ó lọ sá ni.

À irọ̀ o, èmi kì í lo gíláàsì o, mi kì í lo gíláàsì. Tori ojú tèmi ó, ó ṣe ìrírí ran dáadáa. Ooo, kò yẹ kí n máa lo gíláàsì. Gbogbo igbami mo dẹ́ máa ń tẹ jumọ̀ screen. Àwọn èèyàn dẹ sọ ká máa lo gíláàsì, igbayen kọlọun saanu ṣùgbọ́n mi ò ṣe kíni, mi ò lo gíláàsì báyìí. Although náà mo máa padà, èèyàn lé padà mo lè máa lo, although náà mo ní ikán ná o, bẹ́ẹ̀ mi kì í sábà lo ẹ̀ẹ̀kọ̀kan. But ti má ti ń jáde, mo máa ń lo gíláàsì. Mi kì í sábà lo gíláàsì olóòórùn. Mi tíì lo gíláàsì ti fi máa n wo screen ná. So mi ò lè lo gíláàsì lọ títí ẹ̀ẹ̀kọ̀kan tó bá kán wu mí.

Àkókò ọdún tí emi fẹ́ràn jù, ohun ní àkókò ìgbà àwẹ̀ tori mo máa ń fẹ́ràn kí máa gba wẹ̀ to bá ti di ìgbà wẹ̀ yen. Ẹ dẹ̀ mọ̀ pé 2026 làwà yìí, ọdún àwẹ̀ náà tun tí ń bọ̀. O daa pe oṣù tí ń bọ̀ náà ni a máa ṣe kíni ni a máa má wẹ̀. So mo fẹ́ràn ọdún àwẹ̀, mo dẹ̀ fẹ́ràn ọdún tí à ń pè ní ọdún iléyá ti àwa Mùsùlùmí. Méjèèjì yen náà ni mò fẹ́ràn jù. So yàtọ̀ fún àwọn ọdún hun, kálá àwọn ọdún ta bá ká àwọn ọdún mii ná bóyá bí wedding, ìgbéyàwó nǹkan kan hun ta bá ká iyen náà mo àwọn iyen náa wà okay dáadáa. Gbogbo ọdún náà ni kólọhun sánù wa, gbogbo ọdún náà ni a máa ń ṣe.

Wọ́n ní ẹni tí ó bá béèrè ọ̀nà, ó ní fẹ́ ìrànlọ́wọ́ àbí bo o lo ṣe máa ń pa òwe yẹn. Ìwọ tó ń lọ ibìkan tí ó béèrè ọ̀nà, ó ṣìnà bá yen. Oò, èmi máa ń béèrè ọ̀nà o, tí máa lọ sí ibìkan. Ẹ jọ o, ibi báyìí mo ń lọ o, báwo màá ṣe rìn, báwo màá ṣe rìn o? Wọ́n dẹ̀ se ah, bái, bái, bai ni o o n to dájú náà ni kí eeyan máa béèrè ọ̀nà oò, so that yóò fi lè mọ̀, side ibi tí eeyan bá ń lọ gangan.

Ah eh, kò sí ńkan tí yóò lọ pẹ̀rẹ̀ làkàrà o. Ah, tí ma gbá akara mu báì, mo lè fi búrẹ́dì tẹ̀, yóò lọ tẹ̀rìnrìn. Mo de le fi ṣe kíni, mo lè fi ògì mú. Àwa de tun le lò gaàrí torí gbogbo ń kan kò sí ń gé táwò lè jẹ. O kò sí ńkan táwa o lè jẹ o. A tun lè fi gaàrí náà tẹ̀ lọ. Àkàrà, ah oúnjẹ gidi ni làkàrà. Taa wá rí búrẹ́dì, ta rí gaàrí, ta ri ẹ̀kọ, àbi ògì, ẹhẹ. A fi ṣe kìnìn, a fi àkàrà, a fi press e mọ́lẹ̀. Yó lọ tẹ̀rìn tẹ̀rìn.

Normally, um, àwa ta jẹ́ Mùsùlùmí a, a ye ogba láti máa gbọ́ orin. Sugbon ti eyan bá fe gbọ́ orin kò lè ju orin Mùsùlùmí náà lọ. Mo máa ń gbọ́ orin Mùsùlùmí, o, bá bí àwọn tí Arab, mo máa ń gbọ́ bá bí Mazín, bòbò tó ń kọ orin Alhamduliila, bọ̀bò bó orin rẹ̀, mo máa ń gbọ́ yen. To ó gbọ́ orin rẹ̀. Mo dà máa ń gbọ́ orin àwọn tí Yorùbá kọ̀ọ̀kan náà, tí, tí wá n ti wá bíba yìí na mo máa ń gbọ́. So àwọn orin tó bá jẹ́ bí orin Mùsùlùmí tó, tó dá, èmi ò kí gba àwọn orin Mùsùlùmí tó máa fi ṣeré yen o, radàrada làwọn ele. Àwọn orin Mùsùlùmí tó bá jẹ́ bí, tó jẹ́ tó máa ń rúru dáadáa, mo máa ń gbọ́. So, tó dà make sense, mo máa gbọ́ gbogbo yen dáadáa.

Ah! Ìgbà mí wa to je pé tí mo bá ní ìrọ̀rí, mo máa ń lo aṣọ mi. Màá ṣe súkú súkú, màá de rorà gbe sórí, màá sùn lọ. Ìgbà mì ti wa to je pé tí mo ba fẹ́ lo rọ̀rí, ìrọ̀rí eyokan náà ni mo máa ń lò. Màá dẹ́tùn gbé aṣọ náà lé láti fi jẹ́ kó rọrùn dáadáa tí mo ba fẹ́ sùn. Torí ìrọ̀rún eku ni ìrọ̀rún ẹyẹ. Bí mo ṣe máa ń lo ìrọ̀rí mi nìyẹn.

À gbogbo ìgbà ni mo máa ń wà ní orí ibojú lójoojúmọ́ o. Ẹ̀ mo pe iṣẹ́ inú ilé ni èmi ń ṣe, animation ni mo ń ṣe. So gbogbo ìgbà mo dẹ́ẹ̀ máa ń tẹjúmọ́ screen. So nínú twenty four hours ta ni, at least mo gbọdọ̀ wà lórí system mi bọ́yà bí fifteen hours. Bí mo bá tún kúrò lórí system náà tàn mo dẹ́ẹ̀ tún mo máa ń lọ sórí fóònù náà. So i'll expect bóyá nínú twenty four hours gan. Bọ́yà bí twenty hours ni mo fi máa ń wo screen. So mo máa ń gbo ojú sí ojú fóònù àti kọ̀m̀pútà ayárábiásà mi.

Mi ò ní àwọn èèyàn púpọ̀ láti fi máa ṣe fídíò, mi ò ní àwọn èèyàn púpọ̀. Ṣùgbọ́n ẹ̀kọ́ kan, most of the time tí mo máa ṣe fídíò náà ni tí, èmi àti business partner mi tá bá fe jọ bá fi ṣiṣẹ́. Bọ́yá ó wá ní ǹkan kan tí ó fẹ́ fi hàn mí, a jọ máa ṣe fídíò call dáadáa. So àwọn time tí mo máa ń ṣe nìyẹn. Àbí tí n bá fẹ́ kọ́ èèyàn ní ǹkan ní online tán ni ò sì lọ́dọ̀ mi, a lè jo ṣe fídíò náà. Láti je ki n tó ẹni yẹn sọ́nà through fídíò yẹn. Ṣùgbọ́n mo máa ṣe fídíò nígbà yẹn náà. Ṣùgbọ́n mi ò kí sabá ṣe fídíò kan pé boya mọ̀ káàń pé ẹniyẹn just any how rara o.

Ṣé ice cream wà jẹ́ bí ouńjẹ ni? Ice cream e se, ice cream e ṣe ouńjẹ now. So èmi ò tí ẹ like ẹ gan, ẹ̀ekọ̀okan tí n bá kán tó bá kán wù mí ni. Ṣé o máa ń lá ice cream? Èmi kì í sábà lá ice cream. Lẹ́yìn táa bá tún jẹ, táa bá tún mọ bí soft drink boyá bí Fanta, àwọn drink báyìí ló tun kú. Àbí fijù ẹhẹh, gbogbo àwọn nǹkan tá wa máa mu nìyẹn. Ṣùgbọ́n lílá ice cream, ẹ̀ekọ̀okan ni ṣá. Eẹ̀kọ̀okan. So ádun tọ́ dé wá ń bẹ́ ẹ náà ko se kíní náà. Emí è sì kíi sábà mú so kò jẹ́ kí ń mọ̀, kò jẹ́ kí ń mọ̀ in ánd out e ṣá.

Tí èmi bá fẹ́ ṣe irun mi, irun mi tí mo máa ń ṣe láti ìjọsìn mo ti dáyé lóko ti ni. Ooo. Tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mo máa ń lọ ṣe irun ní ọ̀dọ̀ bàbá. Lọ́dọ̀ àwọn agẹrí mo máa ń lọ ṣe irun bẹ. Ṣùgbọ́n níìsín, mi ò ṣe irun lọ́dọ̀ agẹrí mọ. Idi náà ni nǹkan tí mo fi máa ń gẹ irun nínú ilé mi, ta ń pè ní cliper mo ní, ti mo fi máa ṣe irun fún ra mi. Ooo. Low cut ni mo dẹ máa ń ṣe.

Ó máa ń rọrùn tí ń bá sùn dáadáa ni, ó máa ń rọrùn. Eh, most of the time tí mo máa ń sùn, mo máa ń daya dílẹ̀ ni. Bá wo fi sùn lọ́ báya. Wọ́n dáni kò dẹ̀ da, ẹ̀wọ̀ tí ń mí mi lára, ṣe kí n máa daya dílẹ̀ sùn? So, gbogbo ẹni tí ń sọ ọ̀rọ̀ tẹ̀mí nìyẹn. Àmí náà dárà pé mo lè, mo lè yí ẹ̀gbè náà, á lè fi sùn.

À, mo máa ń ṣe, à, mo ti ẹ̀ tì ń ṣe yoga báyìí. Máa ń ṣe yoga. Eleyii tawon eeyan lo máa ń ṣe, tí wọ́n lọ máa ń ṣe ní jym or kíni yen emi ò lò ó. Nkan temi n ló ni kí ni VR headset mi yen, mo fi máa ń ṣe. So tì n báa gbé e sójú báyen, mo dẹ̀ ní kíni trainer tí mo máa ń lò. So mo máa ń train nínú ilé. Máa ṣe yoga tí mo máa ń ṣe nínú ilé. So ó dẹ̀, ó wà okay gan an dáadáa. Ti mo ti máa ṣe yoga tẹ̀mi, through VR, VR headset ni mo máa ń lò.

Mi ò kí fẹ́ràn láti máa lọ síbi kankan ṣùgbọ́n ibi tí mo máa ń lọ dáadáa ò ní mọ́sálásí láti lọ máa kí ìrun tèmi, torí most of the time ní gbogbo ìgbà inú ilé ni mo máa ń wà. Òó lẹ́yìn tí mo bá fẹ́ lọ mọ́sálásí nìkan mo máa ń jáde. Ìgbà mìíràn ò jẹ́ pé mo tó lè lọ sọ́dọ̀ ẹni tí ó bá mi tún kọ̀mpútà mi ṣe láti lọ bẹ́ẹ̀ náà. Sọ́ the most of the time orí fóòmù tí mo ti máa ń ṣe, gbogbo ìrìn káàkiri tí mo ti máa ń ṣe.

Rárá, wọ́n máa ń fi fáìlì pamọ́ sórí kíláodu torí ìgbà mìíràn jẹ́ pé tí, eh, ìdí tó jẹ́ kí a ṣe báyìí ni pé tí hard disk mi tí mo fi máa ń storage ó le ní problem. So storage kíní náà dẹ̀ le kun, so máa ń fi àwọn fáìlì kọ̀ọ̀kan pamọ́ sórí kíláodu ní ìgbà mi tó bá secure. Láti fi lè secure rẹ̀ mọ́ ju offline lọ.

Aṣọ tí mi fẹ́ràn láti máa wọ jù kọ́ ṣa aṣọ tí mi lè wọ̀. Ṣùgbọ́n eléyìí tí mo máa ń wọ, máa n English dress, mo máa ń wọ shirt, mo máa ń wọ ìbílẹ̀ tiwa náà. Ooo, bubà àti sokoto àti bubà, abi boo ni wọ́n ti máa ń sọ, mo máa ń wọ èyí náà. Mo dẹ máa ń wọ shirt, mo máa ń wọ polo, mo máa ń wọ, mo máa ń wọ jalamia náà, yes. Jalamia mo máa ń wọ̀. Àti oríṣiríṣi type of aso, bóyá bí ankara lace máa ń wọ gbogbo àwọn yen, ṣùgbọ́n ankara mo fẹ́ràn jù.

Ehn, tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni mo máa ń wo ètò tẹlifísàn bóyà BBC ò sì, nǹkan kankan bẹ́ẹ̀ ni mo máa ń wò. Sùgbọ́n ní ìṣẹ́ àpèé ayé ti lajú ju ti tẹ́lẹ̀ lọ. So, àwakà máa ń wo ilé eré alágbèéká, àwọn fíìmù nǹkan kankan bẹ́ẹ̀ la máa ń wò sí. A dẹ tó máa ń wo technology stuff náà láti fi mọ bí future ṣí máa rí. A máa ń wo gbogbo èé náà. Sùgbọ́n nǹkan ta tá tu máa ń ṣe jù lọ ni a máa ń gbọ́ rédíò láti fi mọ ètò tó ń lọ lágbàáyé káàkiri. So nǹkan ta máa ń gbọ́ rẹ̀, sùgbọ́n tẹlifísàn, ètò tẹlifísàn kankan ni. Kì í ṣe gbogbo gbà bí i ti tẹ́lẹ̀

A! Kò sí ibi táa lè lọ ti sinmi o. Tí wọ́n bá rán Amẹ́ríkà, tí wọ́n bá rán UK, a lọ láti ibi lọ sinmi. Ká sì ní ìhà agbègbè wa náà ni bí a bí, a lè gbò hotel láti lọ sinmi náà. Ehn, iyen láti sinmi. Ṣùgbọ́n isimi tèmi, orí frss mi máa ń lò o sí. Bí mo bá ti ṣe iṣẹ́ mi tó bá yen màá ra gbé primary set mi sójú, màá bu ká sí e. Màá lọ jọ́in àwọn èèyàn ní online láti fi mú tán, láti fi lọ relax ara mi díẹ̀díẹ̀.

Àwọn èmi ò fẹ́ràn, mi ò sábà fẹ́ràn láti máa gbọ́ podcast. Mi ò fẹ́ràn rárá rara Torí most of the besttime ti yep ékini. Bá fẹ́ gbọ́ podcast gan, àwọn podcast tí àwọn Mùsùlùmí máa ń gbọ́, èmi ò kì í gbọ́ ọjọ́ sẹ́ni podcast. Torí most àwọn podcast yẹn, ìsọkúsọ ló pọ̀ jù lẹ́nu wọn. Ká máa fẹ́, ká máa tàn yàn ni ìtàn sí òdani. So mo máa ń gbọ́ àwọn ti Mùsùlùmí.

Eh, ẹ̀kọ̀kan tí mo bá ti, tí mo bá ti ṣiṣẹ́ jù, so tí mi ò dẹ rò run ń sùn, òní orí máa ń fọ́ mi, ṣùgbọ́n orí kìí sábà fọ́ mi ráárá, kìi sábà fọ́ mi ọ́. Iẹ́ẹ̀ yẹn kankan, bí á ti máa ti stress ara mi jù, tí mo ti ṣiṣẹ́ jù, tí mi wà tétè ṣùn, ìgbà yẹn lórí máa ń fọ́ mi. Tí má de ti lògùn boya bi paracetamol, á tun ṣe kí ni, ọ́ tí ń bá ti sùn, tí ń bá ti jẹun, tí ń bá ti sùn, á ti lọ kí n tó jí. So orí kì í sábà fọ́ mi ráárá.

Èmi ò fẹ́ràn sí ká wọn á wọ oun ọ̀ṣọ́ ó, mi ò fẹ́ràn rí sí i o. Èmi ò ní kó dára ṣùgbọ́n èmi ò kan like ẹ ni. Lẹ́yìn kẹ, simple dressing simple dress tí èmi má ṣe máa wọ ṣòkòtò tí mo wẹwu. Ó maa dẹẹ tí mo dẹ ti páa rà already. Èmi mo bá tèmi lọ nìyẹn. Ìgbà wí ká ẹsẹ máa wọ ọ̀ṣọ́ ká máa wọ, ẹ̀kan kan náà mo dẹ máa ń dé fílà náà ṣà. So ṣùgbọ́n, ṣùgbọ́n ìmurà mi kò, kò lọ far.

A mú sùn ní ọ̀sán lẹ́kọ̀ọ̀kan tí ń bá rá yè, kìí ṣe gbogbo igba o. Torí mi sábà sùn, ìgbà mí dàgbà pé mo lè máa sùn gan láti àárọ̀ títí ó fi lọ́ wá alẹ́. Ṣùgbọ́n ọ̀kọ̀ọ̀kan, torí mọ́ tí mo bá ti ṣiṣẹ́ jù, bá tí mi bá yè tẹ̀ sùn ní òru ní ọ̀rọ̀ àti léṣe wa mó lọ́jọ́ ẹ, títí mo tún wá ṣiṣẹ́ làárọ̀, ẹ, ọ̀sán, ọ̀kẹ́ lè sùn díẹ̀. Ṣùgbọ́n irun mi kò dẹ̀ kí pọ̀ náà, kò di pe màa tún wá padà sí ẹnu iṣẹ́.

Àlọ́ gbà, àlọ́ gbà làti máa ń ṣeré. I mean, oh èmi gẹ́gẹ́ bí mo ti máa ń lo, tí mo máa ń ja boxing mi fi VR yìí, mo lógbà tí mo ti máa ń ṣe boxing mi jẹ́jẹ́, a dè tún máa ń gbá bọ́ọ̀lù náà nínú ọgbà wa náà. So a ní, àtọ̀, a dè tún lọ́gbà tí a máa ń gbokọ̀ọ́ sí, àtọ̀gbà tíí a ti máa ń fín ṣenawo gbogbo e lá ni. Kò sí eléyi tí ó sì láyí ká wa.

Ọlọ́wọ́ ṣíbí lè mi o. Ọkùnrin ni mí, ọlọ́wọ́ ṣíbí dẹ̀tu ni mí. Kò sí oúnjẹ tí mi lè ṣe. Lẹ́yìn oúnjẹ tí mo bà tí mọ̀ tẹ́lẹ̀, ó ni mi léṣẹ́. Kò sí oúnjẹ tí mo lè ṣe. Oúnjẹ tí mi lè ṣe dáadáa, kò sí oúnjẹ tí mi lè ṣe dáadáa. Oríṣiríṣi oúnjẹ mo lè ṣe, Oríṣiríṣi àrà oúnjẹ ló wà lọ́wo mi tí mo lè ṣe. Bí ó bá fẹ́ alẹ́ṣùn oúnjẹ, àwa wà nílẹ̀ o.

Mo ní irun gan, mo rọra dà kìí irun gbọn yẹn naa o lọ far náà. Okàn rarà dà kékeré sí i. Mo ní, mo ní irun gbọn náà. Ìgbẹ́ ṣùgbọ́n kì í ṣe irun gbẹ tóo, tó ṣe kíni o. Kì í ṣe irun gbọn tó lọ far báyẹn o. Díẹ̀ náà ni. Mm, tó ri mo máa ń fa gbogbo ẹ̀gbẹ́ irun gbọn ni, láti fi jẹ́ kó máa pọ̀ jù. Sugbọn mo ní irun gbọn kékeré.

Ehn, tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mo máa ń kọ lẹ́tà fún àwọn èyàn, ṣùgbọ́n nísìn, ẹ̀wo bi ayé ti lú di ayé aye lujara kò sí ẹni tí ń lo lẹ́tà mọ. Ímélì la máa ń lò sín, ṣùgbọ́n mo máa ń kọ́ ímélì dáadáa tìẹ̀. Tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mo máa ń kọ lẹ́tà dadá ṣùgbọ́n nísìnyí ìgbà tí ológun ímélì dé, a máa ń lo ímélì láti fi máa kọ lẹ́tà káka kiri. Mo máa ká pé a máa ń kọ lẹ́tà a de máa kọ ọgbẹni.

Máa rán tí ààlà tí tí n bá là là lọ máa rántí. Ìgbà mi dẹ̀ wà tó jẹ pé àwọn ààlà kan wa to jẹ pé tí èyìn bá là bá yẹn, kí èèyàn tó jí laaaro ọjọ́ k’èèyàn tó jí láàárò ọjọ́ kejì èèyàn le ma rántí mọ́. Ẹ̀ àwọn ìyẹn mo máa ń gbàgbé àwọn ìyẹn. Àwọn mo dẹ̀–most àwọn alá míì t’èèyàn bá là mi máa ń rántí dáadáa. Ooo, máa rán tí ààlà. Lẹ́yìn eléyìí t’Oloun ó bà fẹ́ jẹ́ ká rántí nìkan lò kú.

Àwọn ǹkan tó dojú kọ tó wà níbí iṣẹ́ mi náà ni pé kò sí iná, kò sí owó, kò sí, most of àwọn ǹkan ta fi ṣe iṣẹ́ náà ó wà limit, kò pọ̀ lọ́ fàr ná. Taa dẹ̀ needi a lot of things tá needi. So ǹkan tí ẹ́ a wa dẹ̀ ń lo bíbàyí, torí e náà là fi ṣe solar láti fi má, láti fi máa ṣiṣẹ́ lọ wẹ́rẹ́wẹ́rẹ́, láti fi pé boya a rí ìdádúró kankan rárá rárá. Ṣùgbọ́n àì, a dojú kọ́pọ̀ o, táa ń face níbí báyì dojú kọ́pọ̀ dáadáa o. Kọ́loun kan sánu wá ni.

Èmi ò fẹ́ràn láti máa ra oúnjẹ jẹ o. Gbogbo ipọ̀náà mi fẹ́ràn e rara. Bí mo bá fẹ́ ra oúnjẹ bí i búrẹ́dì, àwọn ǹkan tí ilé sáré ṣe ní ilé èèyàn ni mo máa ra. Torí pé boyà ká máa ra ara jẹjẹ máa gbábo ra ounjẹ je mi like ẹ́. Mo maa ń like kí máa dáná nínú ilé ara mi láti fi sórí, láti fi jẹun. Ẹ̀hẹ̀ẹ̀. Ǹkan tí mo máa n ṣe nìyẹn.

A gbọ́dọ̀ má tẹ̀lé òfin ìyára ọkọ torí pé kí ni ìjọba ló ṣe, a de gbọ́dọ̀ tẹ̀lé òfin ìjọba. Ẹni tí ó bá ti tẹ̀lé òfin ìjọba, towọ́ bá ti tẹ̀, kan fi ọwọ́ òfin kan fi ìyá rẹ̀ jẹ ni. Òwe máa tẹ̀lé òfin ìyára ọkọ, máa tẹ̀lé dádá láti fi jẹ́, láti fi wáìsọ kúro abúrú tó bá lùjọ́ ni.

Ah àti kékeré lati ń wẹ̀, a ò gbọdọ̀ máa mọ bí wọ́n ṣe ń wẹ̀. O o, pan omi sílé ìwẹ̀, gbé ọṣẹ àti kẹ̀ǹkẹ̀ǹ rẹ. Kó dá mi sórí kó fọṣẹ sára. Gbogbo abiyá rẹ, gbogbo pòlòpòlò abiyá abẹ́ rẹ fọ́, gbogbo ẹ̀ kó mọ́. Gbogbo orí, gbogbo ọrùn rẹ, gbogbo irun rẹ, jẹ́ kó gbogbo ẹ̀ mọ́ tónítóní. Láti jẹ́ kí ara rẹ kó má ṣe yọ̀tọ̀ mì. So, ìwẹ̀ kan náà ò jù báyẹn lọ.

Gẹ́gẹ́ bí ẹni tí máa ń ṣe iṣẹ́ kọ̀npútà nínú ilé 24/7, mi gbọdọ̀ máa ní ààbò kọ̀npútà. Mo máa ń lo oríṣiríṣi ààbò bí àwọn irinṣẹ́ antivirus, a máa ń lo gbogbo iyẹn láti fi dáàbò bo kọ̀npútà wa so that wọ́n ò fi ni lè tójú bọ tówo bọ kọ̀mpútà wa láì nigba ti a bá ń ṣe iṣẹ́ lọ́wọ́ abí ìgbà ti á bá si ń bẹ́. A máa ń lo antivirus àti oríṣiríṣi ǹkan náà láti fi protect, láti fi dáàbò bo ẹ̀rọ ayára bí àsá wa.

Kò sí èdè tí èmi ò le kọ́ tí n bá ráyè, èdè Faransé, èdè Jamaní àti orísìírísìí èdè, mí ràn tí ó bá, tí ó bá ní dì láti jẹ́ kí eeyan mọ̀ koko e. Mo máa ń fẹ́ràn rẹ̀ láti kọ orísìírísìí èdè.

Tí n ba fẹ́ rìn ìrìn àjò lọ sí ibi iṣẹ́, ehhh, mo máa ń gbé ọkọ̀ public transport ni mo máa ń gbé. So, ìgbà mìí de wa to je pé mo lè, mo lè gbé Uber ná. So láti fi lọ sí ibiṣẹ́, wò ó ìyẹn ni mo máa ń ṣe ná.

Àá gbọdọ mà́ lo asọ òtútù o, especially time tí òtútù mú yi, a máa ń lo asọ òtútù dáadáa, láti fi jẹ́ gbon òtútù nuu kúro lara. T'òtútù bá ti pọ̀ jù lára, kò dáa, ó máa ń fa àìsàn sí èeyan lára ni. So láfì máa ń wọ aṣọ òtútù, láti má jẹ́ kí òtútù yẹn kò ṣe kínì? Koṣe ìjàm̀bá sára wa. So mó ni aṣọ tó pọ̀ dáadáa ní fún ti òtútù.

À moferan eré sísá. Ẹ̀ pé eré sísá rè ọ jẹ́ kí ara máa ṣe yámúyámú. O kò ní sí péyàn ká guọ̀gọ̀ọ̀ teyan bá sáre. Ara yin a gbọ̀nnu dáadáa. So oríṣírí ọ̀nà, oríṣìrisi ọ̀nà de ní mo gba de sáre. Ìgbàmi ba lọ sí mọ́sálásí mọ máa ń sáre. Tí bá fẹ́ jáde mọ máa ń sáre ti mo bá dé wo nínú fíràrẹ́sẹ̀tì náà tí mọ ń play game mọ máa ń sáre náà. So eré dídáwó ó dára fún ara lọ́pọ̀lọ́pọ̀.

Ko ṣèré ìdárayá tí àwa o kìí fẹ́ràn. Mo máa ń fẹ́ràn eré tẹníìsì, ẹlẹ́yin lórí kọnkéré. Mo má ń fẹ́ràn eré bọ́ọ̀lù ìwọ. Mo dẹ má ń fẹ́ràn eré àkànṣẹ̀. So èmi náà dẹ́ tún máa ń ja àkàn, mo má ń kànṣẹ̀ nínú ilé tí máa ń lọ VR boxing. Oo, oríṣiríṣi eré ìdárayá ni mo fẹ́ràn láti máa ṣe. Especially to ba bá jẹ́ mọ́ boxing, tennis àti football.

Àa máa ń, àwọn alábà, àwọn alábàṣiṣẹ́ mi a máa ń dára yá, a máa ń ṣe, a máa ń dẹrẹ́pẹ́dẹ́pẹ́, a máa ń, jọ́ sẹ́ gístì mọ́ gbogbo e gbogbo everything beyẹn láti sọ̀rọ̀ oríṣìíríṣìí. So, a de ma tuń n ṣe oríṣìíríṣìí nǹkan náà. La ti jẹ́ kí ibi iṣẹ́ kó ṣe kíni kó tún mo riwu dáadáa.

Etí mi dára, kò sí kánkán tó ṣe etí mi. Mo ń fi etí gbọ́rọ̀, tí èèyàn fi ń gbọ́, gbogbo ọ́rọ̀. So etí mi ó ṣe, ó dára. Kò de sí pé a ní ìsòro etí kankan rara. A fi ń gbọ́rọ̀, a de fi e ń ṣe e kíni.

Irú ọjọ́ ojú temi fẹ́ràn jù, tí èh òòrùn o ni mú jù, ko de n se pé boya ojo ojú ọjọ́ náà ma ṣe kúrukùru jù, ó gbọ́dọ̀ wà normal. Irú ọjọ́ tí mo fẹ́ràn jù ni ẹ́. Oòrùn, tàbí ní alẹ́ náà, ọjọ́ ọjọ́ alẹ́ náà máa ń wá okay náà.

Tí ojò bá ti ń rọ̀ báyìí, torí gẹ́gẹ́ bí Mùsùlùmí a máa ń ṣe àdúrà. Kò de sí ǹkan púpọ̀ náà tán tí a máa ń ṣe náà. Lẹ́yìn ká rora joko ka a máa ń ṣe kíni, ká tán ǹkan tí a fi máa ń play game wa, a de máa ń play game ló, ojo a máa rọ́ tì e, weather dẹ́ máa cool, torí a sì máa ń ṣe nígbà tó jọ̀ bá ń rọ̀ nìyẹn.

Èmi tó je pé mi kì í sábà á, orun mi ọ lọ́ fàr tí ti lọ náà. Èmi kì í sábà lo àlàmú láti fi ṣètò ago ìjí mi o. So èmi gangan fúnra ará mí gan, àlàmú ni mí. So ó lóju oríṣìíríṣìí táìmù tí mo máa ń jí. So tí mo bá dè ti jí báyen, maa tun sun padà, so orun mi ò dẹ lọ́ fàr.

Lọ́pọ̀lọpọ̀ ìgbà tí n bá jáde tí ebi bá dé bá n pa mí, mo máa ń ṣe kíni? Mo máa ń dúró jẹ nínú ọkọ̀ so that in case k'oluwa re má lọ dákú lójú ọ̀nà. Mo máa ń jẹun nínú ọkọ̀ dáadáa. So ẹ̀kọ́okan náà ni ò, kii se pé boya gbogbo ìgbà náà o, tí ebi ba ti ń pa mí. Ìgbà mi dẹ̀ re, mo sọ wípé kí n máa dúró jẹ nínú ilé ni kí n tó jáde kuó nu ilé. Ṣùgbọ́n tí bá ti fẹ́ jáde tó bá ti ń pé báyen, mo máa ń jẹ nínú ọkọ̀.

Tí n báa ti jáde báyìí, máa n tete wọlé lákòókò, èmi o kì í pé n tá rárárara. Ọmọlúàbí, ó gbọ́dọ̀ tete máa wọlé ni. So èmi kì í pé tán rárá ò, mo tètè máa dé padà sí ilé àbí ibi tí ń bá lọ, mo tètè máa lọ síbẹ̀. Èmi kì í waste time àwọn èèyàn lọ títí. Ǹkan tí ń bá dá fún èèyàn náà ni má a, ni wọ́n máa bá lọ́dọ̀ mi.

Mo máa ń lo ìpara láti fi pa ara tí n bá ti wẹ̀ tán. A máa pa ara incase ẹ mọ̀ pé tí ẹ bá pa ara fi á ṣe jọ̀lọ̀ jọ̀lọ̀ fún un ara èèyàn ni. Kò ní sí pé ara máa ṣí pa la pa la. So ìpara dẹ re, ó máa ń mú aya ara ṣe jọ̀lọ̀ jọ̀lọ̀ dáadáa láti tún jẹ́ ká ara aye kó tún rún yà to.

Tí àwọn òṣìṣẹ́ mi bá ṣiṣẹ́ dáadáa, ó di dandan kí n pọ́n wọn lé kí n dè ṣe àfikún owó sùwọ́n. Nítorí pé kí ni ọmọ tí ó bá mú orí ọ̀gá wù ló rí ń yá sí. So ẹni òṣìṣẹ́ tó bá bá mi ṣiṣẹ́ máa fún wọn lówó kun. Àsfààtì yìí iṣẹ́ tí wọ́n ṣe tó bá wà ókè, tí wọ́n dẹ̀ ń promote ojà tẹ̀miínà dáadáa tí ó wọ́ dẹ̀ ń wọlé ní gbogbo ìgbà. Ó di dandan kí emi náà kí n ṣe kí ni kí n mú orí wọn wú láti bá wọn fi owó kun owó iṣẹ́ tí wọ́n ṣe.

Oun mímu tí èmi fẹ́ràn jù gẹgẹ̀ bí ọmọ Mùsùlùmí gidi, òun ni ǹkẹ́ tí a ń pè ní soft drink, bóyá bí, àh, fijú, chocolate, àwọn bí Coca Cola, Fanta, and ko báyẹn. O ni mo fẹ́ràn láti máa mú àwọn soft drink, mo fẹ́ràn láti máa mú, so that á filé jẹ́ kí ara kó ṣe kí ni, kó yí pé pé dáadáa, kí iṣẹ́ náà kó sì tún lọ ní ìrọ̀wọ́rọ̀ rọsin láìsí wàhálà kankan.

Àti mí o bá sín gẹ́gẹ́ bí ọmọ Mùsùlùmí gidi, mo máa ń sọ pé alhamdulilahi. Even though tawọn èyàn bá lẹ́gbẹ̀ mi tó bá jẹ́ Mùsùlùmí, àwọn náà lè padà pé alhamdul ya makkala. Ṣìní mo lè dá wọn lóhùn pé ya adukom la. So tí n bá sín alhamdulilahi ni mo máa ń sọ tí bá dá wà o. So kò sí wàhálà kankan nínú sísín.

Ní ìsàlẹ̀ ọdọ̀ wá níbí bayí, èmi ò kín sábà jẹ pizza torí pé kí ni, àwọn oúnjẹ inú ilé tí o máa ń ṣe ara lóore ju pizza lọ, òun ní èmi ṣe kíni, òun ni èmi máa ń jẹ. Mí kì sábà jẹ irú àwọn pizza, àwọn restaurant food yẹn, mí kì sábà jẹ. Àwọn oúnjẹ tí èmi máa ń dá ṣe fún ara mi, tí yíò fúnní ni agbára tó okún ju àwọn pizza àti àwọn ǹkan míì lọ, òun ni èmi máa ń jẹ o.

Eh tí mo bá ń jáde kúrò ní ilé, kọ́kọ́rọ́ mi mo máa ń fi sí pamọ́ síbi tí a máa ń fi kọ́kọ́rọ́ wa pamọ́ sí, lẹ́gbẹ̀ẹ́ kan, lẹ́gbẹ̀ẹ́, lẹ́gbẹ̀ẹ́ kan náà ni. Tori wipe kíni tí àwọn yòókù èèyàn mi bá dé, àwọn ni wọn a lè le ètò sí kọ́kọ́rọ́ ilé, wọn a lè fi wọlé láìsí wàhálà kankan rárá. Nítorí e lafi máa ń fi pamọ́ síbi kan.

Eh, tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo ní ọkọ̀, ẹmu lọ́kọ̀, ṣùgbọ́n eh, ó ní àwọn ìṣòro kéékèèké kan ni mo fi gbé é sílẹ̀. Eh, pàápàá jùlọ mo fẹ́ ra ìmí naa ó, mo fẹ́ ra ìmí, ṣùgbọ́n báyìí mi ò ní ọkọ̀ kankan báyìí. Transports, eh public transport ni mò ń wọ̀, ṣùgbọ́n mà á ra ọkọ̀ mi láìpẹ́ pẹ̀lú ọgọ́ lọ́nà.

Àwọn app tí mo máa ń lò jù ni orí phone mì, àwọn app tí ó bá mú owó wọlé, òun ni èmi máa ń lò jù, torí pé kí ni, owó ni mo fi ra ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. Èmi náà dẹ̀ n se kíni, mo n gbìyànjú láti fi pa owó tèmi náà jáde ni. Àwọn owó tó bá mú, eh, àwọn app tó bá mú owó wọlé, òun le mi saábà install dáadáa. Eh, òun ni mo saábà install, àwọn mining app, àwọn, eh, web3 app, ehhen, àwọn ǹkan tí mo máa ń install dáadáa nìyẹn.

Ẹ máa ń kọ ìwé dáadáa nígbà tí mo wà ní ilé ìwé pẹ̀lú ọ̀wọ́ mi máa ń kọ, ìgbà yẹn a sì máa ń kọ nóòtì oríṣiríṣi nígbà tá a wà ní ilé ìwé. Ṣùgbọ́n láti ìgbà tí a ti jáde tí a ti ń wo ojú fóònù àti ojú kọ̀m̀pútà wa, so gbogbo ẹ ti ṣe kíni ó ti yípadà. Kọ̀m̀pútà àti fóònù la fi ń kọ gbogbo nǹkan tá ń kọ sìn. Ṣùgbọ́n tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mo máa ń ṣe kíni mo máa ń kọ ìwé pẹ̀lú ọ̀wọ́ mi dáadáa.

Ah, sẹ́ri ka réré ni, kódà mo máa ń ra nǹkan dáadáa lórí íńtánẹ́ẹ̀tì dáadáa, pàápàá jùlọ ní àwọn commercial app bí, ẹ, kí lorúkọ àwọn app yìí gan-an náà? Bií AliExpress, Temu, ẹhe! Àwọn app online yen, Amazon mo máa ń rà dáadáa. Bẹ̀eni mo ti ra VR headset mi gbogbo, most àwọn, ẹ, nǹkan tí mò ń lò online, íńtánẹ́ẹ̀tì náà mo ti rà. À, mo máa ń rà dáadáa, mo mọ́n máa ń order dáadáadáadáa.

Ah! Èmi ò fẹ́ràn yíya àwòrán o torí ọkùnrin tí ó rẹ̀, ó mójú sẹ olè mi. Mi ní àsìkò láti sọ pé boya mó fẹ́ mọ ya ara mi. Lẹ́yìn ọjọ́ kọ̀ọ̀kan tó bá kán wù mí, àbí mó bá fẹ́ fi ṣe ǹkan nìkan, mo máa ń ya àwòrán. Ṣùgbọ́n pé boya máa jókòó, máa sọ pé mó fẹ́ mọ ya ara mi sórí fóònù láì sì pé bẹ́ ya òní wùlò kankan irọ́ o. Èmi ò ní, ẹ́, ime fún gbogbo irú ǹkan báyì So, mi kì sábà ya ara mi rárá o. Time tí bá need e nìkan, mo máa ń ya ara mi.

Ah, as far tí ǹkan tí mo bá lò tí ó kò bá tíì bàjẹ́, mo máa ń ṣe àtúnlò rẹ̀, nn máa ń ṣàtúnlo rẹ̀. So, as far to bá tí tó bá ṣì wúlò, gbogbo ǹkan tí a bá ní páta, o máa ń ṣe àmúlo, àtúnlo rẹ̀. Èèyàn o kan tùn ṣe náà ni, kò sí pé kí ni? Mo máa ń tún ohun ìrìnṣẹ̀ lò dáadáa.

Mo ní orúkọ inagije, tá ń pè ní username ní English mo ní, àwọn ènìyàn mọ̀ mí sí Aceweb. So gẹ́gẹ́ bí mo ṣe máa ń play VR nísìn báyìí, àwọn ènìyàn tun máa ń mọ̀ mí sí Ace VR. Tí a bá ń gbá game lọ́wọ́ ní online, Ace VR ni àwọn ènìyàn, àwọn ènìyàn máa ń pè mí. Orúkọ username mi niyẹn ní tí a bá wà nínú virtual reality.

À bí mo ti máa ń kojú àwọn ìṣòro mi ní ibi iṣẹ́, òní pé gbogbo nnkàn tí ó bá yẹ kí a ṣe, so mà try láti break e down ní oríṣiríṣi ọ̀nà so that gbogbo ẹ̀ a fi lè rọ̀ lọ́ ń ní ìrọ̀wọ́ ní ìrọ̀sẹ̀ tí ò ní sí wàhálà kankan ní ibi bẹ̀. So bí mo ṣe máa break down gbogbo àwọn ìṣòro ojú iṣe mi lé lé yìí láìsí problem kankan.

Èmi ò ní àsìkò kan ni a ń sinmi fún oúnjẹ o. Táìmù tí n bá ti rí pé ebi ti ń pa èmi, èmi ó bọ̀ sí ìdí ìsásùn, màá si ṣe kínní, màá bu oúnjẹ, màá sì jẹun. Yóò bákun tí ó ní sì wàhala kankan. So kò sí pé boya ìgbà kan ni mò ń jẹun. Ti ebí bá ti ń pa mí, màá ṣe kínní, màá wọ kítchen lọ, màá dẹ jẹun.

Àwọn ohun tí mo ti máa ń rí pé ọjà mi dára especially tí mo bá order ńkan lọ online. Mo máa ń wo nǹkan tí àwọn èèyàn tí wọ́n bá ti ra irú ńkan bá wọn ti won bá ti rà tẹ́lẹ̀. Mo máa ń wò ọ̀rọ̀ tí wọ́n bá sọ lé orí ọjà náà ni ó mú mi ra irú ọjà náà. Ẹ̀hẹ̀ẹ́. So tí bá ti wà, tí bá si tí rí pé, ẹ́ẹ́, màá si rí pé gbogbo ǹkan tí mo bá fẹ́ rà, ó ní gbogbo ǹkan tí mo need lára rẹ̀ tí ó bá ti ní ìní rá, ṣùgbọ́n tó bá ní má ṣe kí ni, màá go ahead láti ra ǹkan tí mo bá fẹ́ rà.

Kò sí àkókò kan wípé boya mi èmi fẹ́rẹ̀ ju gbogbo ọjọ́, è, tó lúwa ni kò sí àkókò kankan o, kí rúu ẹ, olórí rẹ̀ náà ní wípé kí gbogbo ọjọ́ kó sáse kinni kó máa dára fún wa ni, sórí kò sí pé boya àkókò kan ni mo like àbí kẹ́bà yìí.

Àwọn nkan tí ó máa ń mú mi rẹ́rìn, àwọn nkan tí ó bá dá mi ní ara ya tí ó mu rí ẹni wú, tó sì ń pa ni tó funny, ẹ̀hẹ̀n, so tó jọ ẹfẹ̀, òun ni ó máa ń mú mi láradá, ló máa ń mú mi rẹ́rìn especially tí, à, mo bá ń wo àwọn reels lọ́wọ́ ní àwọn social media app káàkiri.

Bẹ́ẹ̀ni, mo gbàgbọ́ nínú àwọn nǹkan àtọwọ́dọ́wọ̀. Nígbà tí mo kọ́ bẹ̀rẹ̀ sí ní lo fóònù ìgbà òun, fóònù mi tí mo kọ́ko ra àtọwọ́dọ́wọ̀ ni. So, most àwọn ǹkan náà tí mo máa ń rà náà n gbà mi àtọwọ́dọ́wọ̀ ni. Às far tó bá jẹ́ pé ǹkan tí mo bá fẹ́ rà, màá tì check gbogbo ẹ̀ dáadáa. Èmi àti ẹni ta bá jọ fẹ́ rà, tó bá fẹ́ tàá fún mi, a jọ jókòó, màá dẹ̀ yẹ gbogbo e wò láìsí pé bọ́yá ó ní problem. Tó bá dé wá òkè, màá fún lọ́wọ́ ẹ̀. Òun ka lu ku o ma bá ti è lọ̀. So bí mo ṣe máa ń rà ǹkan àtọwọ́dọ́wọ̀ re láìsí wàhálà kankan rárá.

Ah! Ọlọ́run má jẹ ká rọ́ ogun, ǹkan tí ó máa pawa lẹ́kun o kò sí, pé boya ìgbà kan báyìí ni ìyẹn ń ké o. Ẹ̀mi gẹ́gẹ́ bí ọkùnrin kò sí nkan tó fẹ́ mu mi ké o. Ìgbà tí mo ké ni ìgbà tí mo wà ní kékeré tí bàbá mi kú, òun ni mo ké, tí mo sunkún, ẹ́hẹ́! Ìgbà yẹn mo sunkún. Látìgbà yẹn dẹ̀re, Ọlọ́run o jẹ ká rí ǹkan tí yóò pawa lẹ́kun. Àn, so gbogbo ìgbà, ayọ̀ ní ó mọ̀ọ́ jẹ tiwa pẹ̀lú òògùn Ọlọ́run, àní ò rọ̀ ogun ẹkún.

Bẹ́ẹ̀ ni, mo máa ń wo ìràwọ̀ tí ilẹ̀ bá ti ṣú, tí ojú ọjọ́ bá ti yọ, maa gboju sókè láti fi wo bí ìràwọ̀ bó ṣe ń yọ ní sánmọ̀. Mo máa ń gbójú sókè láti wo ìràwọ̀ dáadáa. So tí ìràwọ̀ tó bá ti yọ, mo màá n wò ó láìsí pé a ní ìṣòro kankan.

Eh, mo ní nọ́mbà tí mò ń lò, mo ní nọ́mbà gẹ́gẹ́ bí òṣìṣẹ́, mo ní nọ́mbà tí mò ń lò. Ibẹ̀ ni àwọn èèyàn tí wọ́n máa ń pè mí sí láti fi ṣe iṣẹ́ wọn, tí wọ́n bá ní ìdí iṣẹ́, wọ́n á pè mí síbẹ̀. So, àti ọ̀dà social media app mi náà, mo fi nọ́mbà síbẹ̀ náà láti jẹ́ káwọn èèyàn rí, eh, rí nọ́mbà mi níbi ibẹ̀

Èmi máa ń mu omi ò bí oúnjẹ mi bá ti ṣe sími ò tó wípé kíni oúnjẹ temi ò sábà lọ fà, ṣùgbọ́n mo de máa ń mu omi díẹ̀ náà tó bá ṣe kínni. Eh, tí mo bá jà, tí mo bá lo VR set tí ó bá ti rẹ̀ mí, tí mo bá ti jà, mo máa ń mu omi dáadáa, eh láti fi jẹ́ kí body mi kó tun ṣe kínni kó tún regulate padà. So tí bá dẹ̀ tun jẹun náà maa tun máa ń mu omi náà.

Àn, tí mo bá fẹ́ rin ìrìnàjò, eh, mo ti ní, eh, àpò travel bag tá ń pè ní travel bag, mo ti ní. Ibeẹ́ni mi máa ń kó gbogbo nǹkan mi sí aṣọ. Eh, so àwọn, mo de tó máa ní àwọn sack náà tí mo fi máa ń gbé oúnjẹ náà lọ sí travel, mo bá fẹ́ travel. Ẹ̀hẹ̀, so mo ní ìyẹn náà tí mo fi máa ń gbé gbogbo e papọ̀. So màá kan di gbogbo ẹ ṣojù kan ni. Màá dẹ́ gbé sí lórí ọkọ̀.

Ah! Kí se boya pé ọjọ́ kan gan gbogbo ìgbà ni mo máa ń lo ẹ̀yọ̀, ẹ̀lọ̀, ẹ̀rọ ayárabíàṣá mi torí èmi gan náà mo ní nínú ilé fúnra mi tí mo fi máa ń ṣe iṣẹ́ animation tí mò ń ṣe, mo de tí mo máa ń ṣe àwọn kíní crypto trading náà. Ẹ̀ hẹ̀n. So, mo ní ẹ̀rọ ayárabíàṣá nínú ilé mi, ọjojùmo ni mo dẹ̀ máa ń lò.

Èso dàbírùn tí a fi máa ń ṣi ẹnu nígbà àwẹ̀, tí wọ́n máa ń tà láti Saudi, òun ni èmi máa ń jẹ. Mo dẹ̀ tun máa ń mú ọsàn náà, mo dẹ̀ tun máa ń jẹ ápù. Gbogbo àwọn nkán tí èmi máa ń jẹ náà ní eleyi, láti fi jẹ́ kí ara mi kó ṣe kíni, kó sara lóore.

Èmi máa ń ṣe ìtọ́jú ara mi ni gbogbo ìgbà o. Mo máa ń jẹun síra mi lọ́rùn, mo máa ń sùn lásìkò tó bá yẹ, mo dẹ̀ máa ń ṣeré lásìkò tó bá yẹ, mo dẹ̀ tún máa ń ṣe àwọn nǹkan míì náà tó, eeh, ámú nara dá. Hmm, ǹkan bayi, mo fi máa ń tọ́jú ara mi láìsí problem kankan rárá.

Àlàáfíà mo fi máa ń rìn o. Kò sí wàhálà kankan, kò sí rògbòdìyàn, kò sí, kò sí kiní kankan rárá rárá. Àlàáfíà la máa ń rìn. Though, kí Ọlọ́un kó máa ṣàánú wa. Àlàáfíà ni níbí báyìí o, aà ní problem rárá o.

Ẹ nǹkan tó wà níbẹ̀ tí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn ni wí pé ojú máa ń tì mí náà ni. To, most of the time mi n sábà ní ǹkan tí mo bá fẹ́ sọ. Ṣùgbọ́n tí èmi nìkan bá wà, mo máa ń dá, mo máa ń sọ̀rọ̀ dáadáa. Sò kárí ojú àwọn ènìyàn bá ní, ojú máa ń tì mí láti sọ̀rọ̀. So ìdí nìyí tí mí kì í fi sọ̀rọ̀ púpọ̀ níwájú àwọn ènìyàn.

Ti mo bá ń ṣe iṣẹ́ lọ́wọ́ ní orí ẹ̀rọ ayárabíasá mi tí mò ń model àwọn character mi tí mò ń ṣe animation àbí tí mo bá ń farm crypto lọ́wọ́, so mo máa ń kọ orin, igba yen, mo máa ń kọ orin láti jó sí.

Àsìkò eré fun àsìkò eré, àsìkò iṣẹ́ na fun àsìkò iṣẹ́. Mo máa ń ṣe ìdọ́gba láàrín iṣẹ́ àti ìgbésí ayé. Yorùbá yẹ ká siṣẹ́, a máa ṣiṣẹ́. Igna o bá sì yẹ ká ṣe ìgbésí ayé wa náà, a máa ṣe kí ni? A máa ṣe. Báyìí ni mo sì máa ń pín láàrín ara wọn ní dọ́gba dọ́gba láìsí wà lára ara.

Ah, mo ti rìn, a lè sọ pé mo ti rìn lọ sí ìlú mìràn o Ṣùgbọ́n ní gbègbè, ní gbèríko, ah, ìlú mi, mo máa ń rìn láti àyè agbegbe kan sí agbègbè mi. Ah, ṣùgbọ́n ó wù mí láti rìn lọ sí oríle-èdè mí naa. Ṣùgbọ́n àìsí, ah, owó àti ìrànlọ́wọ́ ni ò jẹ́ kí a ti lọ sí oríle-èdè mìràn.

Mo lè sọ pé ní oṣooṣù ni èmi máa ń ṣe irun àbí tí ó bá ti kún. Torí díje pé báyo kò ṣe fọ yésori mọ́. Oun ni mo máa ń ṣe irun mi tí ma sì gé lówcut pẹ̀lú klípà mi. Báyìí mo se máa ń ṣe àmójútó irun mi.

Tí èmi bá ti wà ní inú ọkọ̀, máa ń gbọ́ kọ, máa ń gbọ́ orin àmúyẹ, àbí amúniláradá, àbí kí n gbọ́ wáàsí gẹ́gẹ́ bí ọmọ Mùsùlùmí. Èh, àwọn ǹkan tí mo máa ń ṣe lélè yi tí mo bá ti wà ní inú ọkọ̀ láti fi jẹ́ kí, à, kí inú ọkọ̀ kó gbá yágíyágí láìsí wàhálà rara.

Ní ọ̀pọ̀ ìgbà èmi kì í sábà dé fìlà, èmi kì í sábà dé fìlà. Ṣùgbọ́n ìjọ tó bá kán wù mí àbí tí má fẹ́ lọ síbìkan tí à b'aṣọ tí ń bá wọ̀ tó bá need fìlà nìkan ni mo máa ń tó dé fìlà. Ṣùgbọ́n pe kin wá máa jáde lọ anyhow, mo wá ń dé fìlà. Ìrọ̀ o, mi kì ń sábà dé fìlà o. Èmi kì í dé fìlà lẹ́yìn ìjọ tí ó bá wù mí àbí ìjọ tí, ó bá important nìkan ni mo máa ń dé fìlà.

Ehn, nǹkan tó bá jẹ lọ́sàn án, oúnjẹ ọ̀sán náà yóò sábà lọ titi bà un, tawa bá ti jẹun ní Kínní, ẹni time tebí bá ti ń pawa lawaọ máa jẹun. So kò sí pé bóyá pé Kínní, ṣùgbọ́n tí èmi bá fẹ́ jẹ lọ́sàn án o, owó tí ò ṣe kárí nǹkan tó owo bá wà ni a'imọye nǹkan t'eeyàn le jẹ. Ehn, ó wù mí láti se iyán pẹ̀lú ẹ̀gúsí àti eh ìgbín Ìlà kọ, so láti fi jẹ. Ṣùgbọ́n nígbà tí ó ṣ'òwò so a lè rí gbogbo ele ń jẹ. Ṣùgbọ́n nínú eyi tó bá wù mí tó bá, tó bá wù mí jẹ tó ti wà lẹ́ẹ̀ o ni màá ṣe Kínní. Màá ra gbéjẹlé oníwẹ́rẹ́ láti wá lára ara.

Àń, ní ọ̀sẹ̀, máa ní ìpàdé lẹ́ẹ̀kan ní ọjọ́ ìsinmi tí a máa ń ṣe ní agbẹ agbègbè wa. Ẹ̀, la máa ṣe ìpàdé náà gẹ́gẹ́ bí ilé kọ̀ọ̀kan bí ó ti àa ko ra wa jọ láti ṣe oríṣiríṣi nǹkan táa máa ṣe sí àdúgbò àti gbogbo ee lọ báyìí.

Aà, mo ti rìn pẹ̀lú ọkọ̀ ojúrin dáadáa. Nígbà tí a fi máa ń travel káàkiri nígbà ọ̀ún, ọkọ̀ ojúrin ni a máa ń gbé, ọkọ̀ reluwé la máa ń gbé láti fi lọ rajà ní ọ̀nà, ọ̀dọ̀, o ọ̀nà àdúgbò wa ṣá, láti ibi travel lọ sí ìlú mi ta fi máa ń rajà. Ọkọ̀ ojúrin la máa ń gun lọ.

Gbogbo ojoojúmọ́ ayé ni àwa fi ń kọ́ ẹ̀kọ́ iṣẹ́ torí pé kí ni? Bí ojúmọ́ ṣe mọ́ ni ìmọ̀ tun gun orí imọ̀. Ẹn, ojoojúmọ́ la ń kọ́ ẹ̀kọ́ iṣẹ́ o. Even gan pẹ̀lú bí mo tun ṣe wà yii, mo tún ń kọ́ ẹ̀kọ́ iṣẹ́ lọ́wọ́ torí pé kí ni kò sí ǹkan tí èèyàn máa tàn láyé yìí. Ojoojúmọ́ de ni gbogbo ìmọ̀ náà tún ń ga sí ló ń dàgbà sí. Idi niyii ta fi ń kọ́ ẹ̀kọ́ ní ojoojúmọ́.

À bẹ́ẹ̀ ni o, tí awọ́n ò ní bá ara wọn bá, tí wọ́n bá mi raja, àjọ máa jẹun ni, o, àjọ máa jẹun ni, o, àjọ, àjọ pèrínjọ̀ wẹ̀kẹ̀wẹ̀, àjọ se gbogbo e, à de jọ bá ara wa jẹun, tí ó ń ka lóko tó fi gba ibi tó ti wà lọ, o, àjọ máa jẹun ni, ẹ́?

Ìbáṣepọ̀ emi àtọ̀gá mi ogun rere. Ẹ̀hn ẹ ye pé èmi náà jẹ́ ọmọ tó yẹ pe ó máa ń mú iṣẹ́ gẹ́gẹ́ bí iṣẹ́ dáadáa. Bẹ́ẹ̀ ni ọ̀gá mi náà ló ti ṣe mú mi lé gẹ́gẹ́ bí ọmọ gidi. Ẹ̀hẹ̀, a jọ múra wa gẹ́gẹ́ bí baba àtọ̀ọmọ ni àti gẹ́gẹ́ bí ọ̀rẹ́ ṣọ̀rẹ́. So, ìdí ní yí tí ọ̀gá mi tó fi rí mi mú gẹ́gẹ́ bí ọmọ gidi.

Kò sí ìgbà kan tí èmi kì í ṣiṣẹ́. Kò sí wákàtí mo fi ń ṣiṣẹ́, gbogbo wákàtí mo fi máa ń ṣiṣẹ́. Tí iṣẹ́ bá ti wà lẹ́, màá ṣe é torí pé kí ni? Ọmọ tó bá siṣẹ́ dédé ni mú owó délé. Eléyi tò bá yé tètè deliver iṣẹ́ àwọn òṣìṣẹ́, bẹ́ẹ̀ náà ni àwọn òṣìṣẹ́ sì máa gbé iṣẹ́ wá fún un torí wọ́n á rò pé àwọn ọmọ gidi tó lè tètè dá iṣẹ́ wọn ṣẹ́ padà lílé. Ìdí nì tí mo fi máa ń ṣe iṣẹ́ kárakára fún gbogbo àwọn customer mi, sọ́ tinu gbogbo wọn sì máa ń dùn pé iṣẹ́ mi ó dára púpọ̀

Kò sí ẹ̀bùn tí èmi ò le fún àwọn èèyàn, tó fi dórí owó, tó fi dórí oúnjẹ, tó fi dórí oríṣiríṣi nǹkan, tó fi dórí ǹkan amúnitútù, ǹkan amúkúnúnú, gbogbo ẹ̀, mo máa ń fún àwọn èèyàn bí o bá ṣe wà sí i, íni màá ṣe fún àwọn èèyàn? Kò sí pé irú nǹkan báyìí ni èmi ń fún èèyàn, gbogbo nǹkan ni mo lè fún èèyàn tó bá wà.

Ṣé ẹ rí nípa ọ̀rọ̀ data? Ójoojúmọ́ ni gbogbo ìgbà ni a má ń ṣe data o. Ẹ̀ mo wipe ibintí a ti ń jẹun náà nu, k'olohun sàánù wa. So gbogbo ìgbà ni mo fi má ń ṣe data. Owó ta de fi má ń ṣe data. Kì í ṣe kékeré o. Owó gígbóró ribitiribiti là ń ná fún data. So owó yẹn pọ̀ gan, ó pọ̀ gan. Kì í ṣe ọ̀ṣọ̀ose gan la má ń ṣe data. Tí data bá ti ń tan báyìí là tuń n ṣe, tó bá ti ń tan báyìí là tun n ṣe.

Ti mo ba fẹ́ lọ sùn, à, ìgbà mí wá to je ra pé mo máa ń sùn gbàgbé, aṣọ tí mo bá ti wẹ náà ni mo máa ń fi sùn. Ìgbà mí ti kò dára pé tí oòrùn bá ti tẹ̀kùn mi, à, mo ní aṣọ ibùsùn nínú ilé tí mo máa ń wọ̀ sùn pẹ̀lú aṣọ ìbúra tí màá fi búra tí kèsí àwọn òtítù bá mú. Eléyà fi le ka ogbara mi tí ó fi ní jẹ́ kí í ṣe àìsàn kankan rárá.

À, gbogbo ìgbà ni mí máa ń fọ eyín o. Tí mo bá rí pé ǹkan kan tí ń rùn níbi eyín báyìí, màá yá tì gbá, màá yà tì yọ, ẹ, ìfọnu mi, màá yẹ tì fi fọ láti lè jẹ́ kó túnmọ̀ dáadáa, ṣákáṣáká. Nígbà mí ní náà tó rẹ pé èyí sì gbọdọ̀ máa fọ eyín jù náà torí àwọn ǹkan kan tó wà nínú eyín tó ń ṣe àfààní fún eyín láti jẹ́ kí eyín kó má mọ̀ rí ìṣòro kan wá. Ẹ̀hẹn, eyín ni tó gbọdọ̀ máa ṣọ́ra náà láti fi fọ eyín náà kì í ṣe gbogbo ìgbà láti máa fọ eyín. Sùgbọ́n bọ́yá bí ẹ̀ẹ̀kan abí ẹ̀méjì, mo máa fọ eyín lójúmọ́. Hmm, ẹ̀mi ìgbà mí dèérí tí mo bá rí pé mo ní ìṣòro kan torí pé bọ́ dá ọ fẹ́ dá ǹkan tí ò dáa sí mi lára, mo máa fọ eyín lẹ́ẹ̀mẹta lójúmọ́

Ẹ̀ ní orílẹ̀ èdè Nàìjíríà wà ni bi bayii ní oríṣi bí mẹ́rin náà là ní. À ní MTN, à ní Glo, à ní Airtel ade ní 9mobile ná. Tí a fi máa ń ṣe data láti fi browse. Àwọn elé yìí ni a máa ń lò. Eléyi ti a máa ń lò jù náà ni MTN àti Airtel. Náà là máa ń lò jù ní bíbàì.

Ah ìgbà mí wáa to je pé nínú Islam kò da kí oúnjẹ, kí ẹ̀yán máa jẹ oúnjẹ tí èyán obà ti lè jẹ tán kò da. Àn ṣùgbọ́n oúnjẹ tó bá kù ná kékeré, àkàn máa n da fún àwọn ẹranko náà láti jẹ́ káwọn náà lè fi rí nǹkan jẹ ni. Torí bí wọn pa àwọn náà. Ooo ṣùgbọ́n most of the time èmi kì í sábà jẹ oúnjẹ kú ò gbogbo eh pata máa lábọ́ tí òdani.

Bẹ̀eni mo ní orúkọ ìforúkọsílẹ̀ ní ilé ìdárayá tí mo ti lọ máa ń kán ẹsẹ̀ àti ìforúkọsílẹ̀ ní ilé ìdárayá tí mo ti máa ń gbá bọ́ọ̀lù. Gbogbo ọ̀nà báyìí ni mo fi máa ń kọ́. Mo ní orúkọ láti jé kí ṣe àtúnpadà wá nígbà mìíràn.

À, tí n bá fẹ́ ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi, a máa ń pe ara wa jọ náà ni a dẹ̀ máa ń ṣe àdúrà fún ara wa. Eh, a dẹ̀ máa ṣe kí á ní nǹkan tí a bá lè dáná ni a máa dáná láti fi kó àwọn èèyàn lẹ́nu jọ. Láti fi jẹ́ ti àdúrà fún ọdún náà, ó dàá èèyàn ó tún fi lè sọdún mi. Báyìí ni a ṣe máa ń ṣe ọjọ́ ìbí ní gbogbo ọdún.

Gbogbo ìgbà, gbogbo ọjọ́ oun ni mo fi máa ń lo fóònù o. Kódà gan bái, orí fóònù náà mo tún wà. So, ẹmo pé fóònù wa, òní ibi iṣẹ́ wa kò dẹ̀ síí fi sí eré. Ibi tí a tì ń rówó náà nù pé kí í, ẹhé. So gbogbo ìgbà a fi máa ń lo fóònù. Àn, torí a gbọdọ̀ mọ ǹkan tí ó bá ń ṣẹlẹ̀ lágbàáyé, a gbọdọ̀ mọ ibi tó ọ̀rọ̀ bá tún fì sí láti tuti jíjẹ kí a mọ ǹkan tá tún ṣe next. So, ìdí ní yi ìta fi máa wà lórí fóònù wa ní gbogbo ìgbà àti gbogbo ọjọ́

À tí mo bá fẹ́ ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àbí ìmúra sílẹ̀ fún àwọn oníbàárà mi, gbogbo nǹkan tí àtijọ́ ṣe tẹ́lẹ̀, mo máa tún ṣe kìnnìún, mo tún wá bá wọn ń fi àyípadà kún. So that á fi lè tún jọ tuntun míì, a sì tún lè mú ìṣe wọn lọ sí iwájú bí mo ṣe máa ń ṣe léyìí rẹ̀ fún àwọn oníbàárà tèmi.

A, nígbà mìíràn owó tá a máa ń gba ọ́ máa ń dára, owó táa si máa ń gba nígbà mí, à, ó kéré jọjọ. Ṣùgbọ́n láti gbé iṣẹ́ lárugẹ, aṣá máa ń gba gbogbo e po mọ́ra wọn. So that a tu lè fún, mu iṣẹ́ wá kó tó fi lọ sí iwájú síi. Báyìí ni a se máa ń ṣe iṣẹ́. Igba ti a bá rí ẹni tí ó fẹ́ ṣe iṣẹ́ animation, a máa bá ṣe, tó dẹ máa wà okay a dẹ máa gbowó ti wa.

Kò fẹ́ ẹ̀ sí oúnjẹ kan ni àwa ń kọ̀, gbogbo oúnjẹ tí a bá sì rí jíjẹ ni kí Ọlọ́run kó sáà máa ṣàlábò fún wa. Ǹ kò sí pé bóyá oúnjẹ kan là ń kọ́. Lẹ́yìn oúnjẹ tí a bà tí ì jẹ rí tẹ́lẹ̀. Ó lè jẹ́ pé bóyá ijo tí a baa ko ko jẹ́ alẹ́ ko ko mo bí mo ń ṣe rí lẹ́nu. Ṣùgbọ́n gbogbo oúnjẹ là ń jẹ o, kò sí oúnjẹ tí a fi ètò àdúróró kórìíra.

Bá́tìrì fóònù témi ó dára púpọ̀ torí pé fóònù tí mò ń lò fónù olówó ńlá ni. Kò tí jẹ́ kí bá́tìrì náà kó bàjẹ́. Ó dára púpọ̀ gan an. Kó tó di pé fóònù mi ò kù maa tun ti ṣe kínní, màa tun ti sáàjì ẹ. Bí mo ṣe máa ń ṣe ní gbogbo ìgbà leleyi, tí kò ní jẹ́ kí bá́tìrì mi kó dúró rárá. Gbogbo ìgbà ni bá́tìrì mi ló máa ń ṣe kínní, ló máa ń ṣiṣẹ́ dáálẹ̀.

Àwọn kọ̀mpútà tí mò ń lò, ó jẹ́ kọ̀mpútà tó ní agbára díẹ̀ kìí ṣe àwọn tí elétò lágbára púpọ̀. Ó ṣeé gbá géèmù a fi má a ṣe àti tó fi má a ṣe iṣẹ́ animation náà tó lè gbé blender àtàwọn yòókù bí unreal engine bahun. Ó má a ṣe iṣẹ́, iṣẹ́ géèmù ló má a n ṣe. Ó dẹ̀ ní Nvidia graphics card nínú, HP tí mo dẹ̀ ń lò, HP.

Bẹ́ẹ̀ni mo máa ń gun alupupu. Ǹjọ tí pé ọkọ̀ t'eeyan o bá tètè rí ọkọ̀ alùpùpù la máa ń gùn lọ sí ibi tí a bá ń lọ. Alùpùpù dá pupọ̀ torí pé kì í sáré púpọ̀ bí t'awọn ti ìsìn. O dé wà okay dáadáa. A máa ń gun alùpùpù dáadáa. Ṣé ẹyin naa ma n gùn ni máa ń gùn ni.